Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ní tèmi fúnrarara mi, ìrọ̀rí méjì ni mo máa ń lò nígbà gbogbo tí mo bá fẹ́ sùn. O ti dá mi lójú pé èyí ló dára jù fún ara mi. Nígbà tí mo bá lo ìrọ̀rí kan ṣoṣo, ara mi kì ń tulé dáadáa. Mo sì le jí ní òwúrọ̀ pẹ̀lú ìrora kékeré ní ọrùn mi. Ṣùgbọ́n nígbà tí mo bá fi ìrọ̀rí méjì sílẹ̀, mo máa ń rí ìtura tó pọ̀. Ọrùn mi sì máa ń wà ní ipò tó dáa. Ìrọ̀rí àkọ́kọ́ tí mò ń lò ni mò ń fi gbé orí mi. Èyí ṣe pàtàkì gan fún mi nítorí pé orí àti ọrùn ni ó dáàbò bo ẹ̀yìn mi. Mi ò fẹ́ ìrọ̀rí tó ga jù tàbí tó rọ̀ jù. Mo fẹ́ ẹni tó wúlò tó sì dára fún ipò tí mò ń fi sùn. Bí ìrọ̀rí yìí bá dà, mo lè sùn fún ìgbà pípẹ́ láì jí lọ́pọ̀lọpọ̀ ní alẹ́. Ìrọ̀rí kejì tí mò ń lò kì í ṣe fún orí mi. Nígbà mi, mo máa ń di mọ̀rà. Nígbà mi sì ni mo fi ń ṣe àtìlẹ́yìn fún ara mi. Pápá jùlọ tí mo bá ń sùn lórí ẹ̀gbẹ́. Ìrọ̀rí yìí jẹ́ kí ara mi kó tulé dáadáa ó sì ń jẹ́ kí n ní ìmọ̀lára ìsinmi. Ó dàbí ẹni pé ìrọ̀rí yìí ń ràn mí lọ́wọ́ láti ní ẹ̀yìn èyí tí kò ní ìlera. Mo tún rí pé lílo ìrọ̀rí méjì jẹ́ kí n ní ara èyí tó wà pa láti ṣiṣẹ́ ní ọjọ́ kejì. Ó máa ń jẹ́ kí ara mi padà bọ̀ sípò bí mo bá yí sí apá òsì tàbí apá ọ̀tún. Ìrọ̀rí kejì máa ń ṣe àtìlẹ́yìn fún mi. Èyí ń dín ìrora kù ó sì ń jẹ́ kí a máa sùn dáadáa láì fọ̀ ọrùn tàbí ibi kokan ṣe ìpalára ní òru. Ìrọ̀rí méjì ni mo máa ń lò nítorí pé mo ti mọ̀ pé èyí ló bójú mu ní àgọ́ ara mi. Kì í ṣe pé gbogbo ènìyàn gbọdọ̀ lo ìrọ̀rí méjì ṣùgbọ́n fún mi, èyí ni ohun tí ó fún mi ní ìtura àti ọrùn tí ó ṣe déédéé tí kò ní àbàwọ́n kokan tàbí wàhálà kokan. Ni gbogbo alẹ́ tí mo bá sùn dáadáa, mo máa ń jí ní òwúrọ̀ pẹ̀lú inú dídùn àti ara pípẹ́. Ara mi a sì balẹ̀, inu mi a sì dùn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìrọ̀rí méjì ṣe pàtàkì fún mi. Bo jẹ́ ní alẹ́, bo jẹ́ ní ọ̀sán tàbí bo jẹ́ ní àárọ̀. Ni ìgbàkígbà tí mo bá fẹ́ sùn, o ti wá jẹ́ nǹkan tó mọ́ mi lára láti máa lo ìrọ̀rí méjì nítorí pé ó dàbò bo ọrùn mi, ó dàbò bo ẹ̀yìn mi. Mo sì máa ń rí pé ara mi ń bọ̀ sípò ní gbogbo ìgbà tí mo bá lo ìrọ̀rí méjì. O ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ẹni kan. Ẹ̀lọ́mi léwà tó jẹ́ pé ìrọ̀rí ẹyokan péré ó ti tó fún. Ṣùgbọ́n fún èmi, méjì ló máa ń jẹ́ kí ọrùn mi lọ geere láìsí wàhálà tàbí ìdámu kankan ní gbogbo ìgbà tí mo bá ń sùn. O sì ṣe pàtàkì fún ẹ̀yìn mi nítorí pé ẹ̀yìn a máa ro mí tí mo bá lo ìrọ̀rí kan, ìyẹn tó jẹ́ fún orí nìkan. Ṣùgbọ́n tí bá wá lo méjèèjì papọ̀, ìrọ̀rùn ló máa ń bá dé tí mo bá jí ní àárọ̀ ọjọ́ kejì. Ni gbogbo ìgbà ìrọ̀rí méjì ló jẹ́ àǹfàní gidi fún mi. Láì jẹ́ pé mo lo òògùn òyìnbó tàbí òògùn ìbílẹ̀, ìyẹn láti mú ara mi bọ̀ sípò. Àǹfàní kan tí ìrọ̀rí méjì ṣe fún mi ni pé gbogbo ówo tó yẹ kí a máa lò lórí pé a á ra òògùn, rárá o, mi ò ra òògùn. Ara mi ń bọ̀ sípò nígbà tó yẹ kó bọ̀ sípò. Nítorí náà ìrọ̀rí méjì ni mo máa ń lò ó sì wúlò fún mi lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Ní ti èmi fúnra mi, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n tó fọwọ́ sí wọn. Mo ti kọ́ ẹ̀kọ́ láti inú iriri pé àdéhùn lè ní ọ̀rọ̀ kékeré tí ó lè ní ipa púpọ̀ lórí mi lọ́jọ́ wájú. Ṣùgbọ́n nígbà mi kíka gbogbo rẹ̀, ó lè dàbí ẹni pé ó fẹ́ máa rẹ́yàn. Ṣùgbọ́n mo mọ̀ pé ó dájú kí n má mọ ohun tí mò ń farabalẹ̀ ka àti ohun tí mò ń tọ́wọ́ bọ̀. Nítorí náà, mo máa ń gbìyànjú láti ka àdéhùn dáadáa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Nígbà tí mo bá ń ka àdéhùn kan, ni ohun kan, ǹkan dédé ka lójú òde mi kan. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó má ń jẹ́ gẹ́gẹ́ bí ìgbìyànjú ńlá fún mi láti lòyè ohun tí gbogbo apá rẹ̀ túmọ̀ sí. Bí mo bá rí ọ̀rọ̀ kan tí mo bá yẹ̀ ẹ́ wò dáadáa tí kò bá yé mi, mi ò ní bẹ̀rù láti bèèrè ìtumọ̀ rẹ̀ tàbí láti wá ẹni tó ní ìmọ̀ nípa rẹ̀ dáadáa kó ṣàlàyé rẹ̀ fún mi. Ìyẹn ràn mí lọ́wọ́ láti yàgò fún ìṣòro àti ìbànújẹ́ ní ọjọ́ wájú. Mo tún mọ̀ pé àwọn ènìyàn kan kì í ka àdéhùn rárá. Wọ́n kan máa ń fọwọ́ sí ì nìkan. Ṣùgbọ́n èmi fúnra mi, mi ò rí pé èyi dá. Àdéhùn jẹ́ ìlérí láàárín àwọn ènìyàn. Torí àwọn àdéhùn wọ̀nyí ó ṣe pàtàkì. Kí n mọ ohun tí mo n jẹ́wọ́ rẹ̀. Kíka àdéhùn dáadáa ouń fún mi ní ìtura ọkàn torí pé mo mọ̀ pé mi ò ṣe ohun kan láìmọ̀. Nígbà mi, mo máa rí àdéhùn tí ó gùn gan tí ó sì kún fún ọ̀rọ̀ líle. Nígbà bẹ́ẹ̀, mo máa ń kà díẹ̀díẹ̀. Mi ò sì fi ara mi lé lọ́wọ́ láti ṣe mi ni'jàmbá. Mo mọ̀ pé akọ́kọ́ tí mo bá lò láti fi ka dáadáa kò ní ṣòfò torí pé ó lè gbà mí lákòkò tó pọ̀ ṣùgbọ́n á yọ mí kúrò nínú ìṣòro ńlá. Bẹ́ẹ̀ ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n tó gbá wọn. Ó ti di àṣà fún mi nítorí pé mo fẹ́ dáàbò bo ara mi àti ọjọ́ ọ̀la mi. Kíka àdéhùn kì í ṣe àṣìká rárá. Kì í de ṣe pé èèyàn ń ka ìwé lásán. Ó jẹ́ ọ̀nà kan láti ṣe ìpinnu tó dá àti láti gbé ayé pẹ̀lú ìmúra sílẹ̀. Ní gbogbo ìgbà, àdéhùn kíka ó jẹ́ ǹkan pàtàkì fún gbogbo ènìyàn. Yálà níbi iṣẹ́ ni àbí ní ilé ìwé ni àbí ní lẹ́nu okòòwò tí ènìyàn ń ṣe ni pẹ̀lú àwọn oníbàárà. Ó ṣe kókó ó sì ṣe pàtàkì láti mọ̀ wipé àdéhùn kíka ó jẹ́ ǹkan tó yẹ ká bojútó. Bí a bá bojútó, a fún àwọn ǹkan tí à ń ṣe gẹ́gẹ́ bí olókòwò àti ẹni tó dá ilé iṣẹ́ lẹ̀. Ó fún ní okun àti agbára ìyẹn láti di ọjọ́ ọ̀la rẹ̀ mú gidigidi. Tó fi jẹ́ wípé àdéhùn tó bá ṣe yálà pẹ̀lú oníbàárà rẹ̀ ni àbí àwọn akẹgbẹ́ rẹ̀ ni, ó máa jẹ́ kí ọjọ́ ọ̀la rẹ̀ kó dára. Ọkàn rẹ̀ a sì bàlẹ̀ lórí gbogbo ìbáṣepọ̀ tó bá wà láàárín òun àti àwọn tó jọ ṣe àdéhùn. Nítorí náà, fún tèmi o, mo máa ń ka àdéhùn dáadáa mo sì máa ń jẹ́ kó yé mi yékéyéké kó tó di pé mò bọwọ́ lù. Èyí gangan ṣe kókó nítorí lọ́jọ́ wájú ọ̀rọ̀ lè di ilé ẹjọ́. Àmọ́ àwọn ǹkan tó bá yé mi nibe tí ń bá bọwọ́ lù a jẹ́ àǹfààní nlá fún mi.

Onjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Ní tèmi fúnra mi, ọ̀pọ̀ oúnjẹ ló wà tí mo mọ̀ bí a ṣe ń sè dáadáa ṣùgbọ́n ọ̀kan lára oun tí mo mọ̀ jù lọ ni ìrẹsì. Láti ìgbà kékeré ni mo ti bẹ̀rẹ̀ sí i wo bí aṣe ń se ìrẹsì, mo sì ti kọ ọ́ díẹ̀ díẹ̀. Nígbà tí mo bá fẹ́ se ìrẹsì, mo máa ń fọ dáadáa, mo sì máa ń yẹ̀ ẹ́ wò, mo sì máa ń mọ iye omi tí mo gbọ́dọ̀ lò kí ìrẹsì mi má ba jẹ́ àwọn ìrẹsì tó wọ omi tàbí tí kò mọ́ lọ́dọ̀ ko tó. Mo tún mọ bí a ṣe ń se ìrẹsì pẹ̀lú ọbẹ̀ tí yóò sì rọrùn bí i ọbẹ̀ ẹ̀fọ́ tàbí ọbẹ̀ ata. Nígbà tí mo báse ọbẹ̀, mo máa ń pèsè gbogbo ohun kan tí mo nílò láti bẹ̀rẹ̀. Mo mo ìgbà tí mo gbọ́dọ̀ fi ata sí i, ìgbà tí mo gbọ́dọ̀ fi ẹpo sí i, mo sì mọ ìgbà tí mo gbọ́dọ̀ fi àwọn nǹkan aládùn sí. Miò fẹ́ kí ọbẹ̀ mi kó dùn jù tàbí kí ó tutù jù, mi ò sì fẹ́ kí iyọ̀ já. Nítorí náà mo máa ń ṣe gbogbo àwọn ǹkan tó yẹ kín ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì kí ọbẹ̀ mi kó ba lè dùn ìrẹsì mi dáadáa. Ọ̀kan mi mọ̀ dáadáa wipé bí a ṣe ń se àwọn ọbẹ̀ mìíràn bi ẹ̀gúsí, ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ mi. Botilẹ̀ jẹ́ pé mi ò fi ọ̀pọ̀ nǹkan si, mo mọ bí mo ṣe lè jẹ́ kó dùn. Mo máa ń túu ẹ̀gúsí dáadáa, mo sì máa ń jẹ́ kí ó jẹ ná ní ìgbà tóyẹ. Nígbà tí mo bá jẹ ẹ̀gúsí tí mo sè, mo máa ń rí ìtẹ́ lọ́rùn torí pé mo mọ bí a ṣe ń sèe dáadáa. Mio lè sọ pé mo jẹ́ amọ̀ṣẹ oúnjẹ gidi gidi ṣùgbọ́n momọ ohun tí mo lè ṣe dáadáa. Nígbà tí mo bá ń se oúnjẹ, mi ò fẹ́ yára láti sọ wípé oúnjẹ tí mo sè ó dùn gan. Mo fẹ́ kí àwọn ènìyàn tó wà lágbegbe mi kọ́ tọwò kí wọ́n sọ bí oúnjẹ náà ṣe dùn si. Mo fẹ́ kí ohun gbogbo tí mo nílò kó wà nínú oúnjẹ mi, èyí ń jẹ́ kí oúnjẹ mi o lè dùn kó sì dáa fún gbogbo ẹni tí yóò jẹ. Ìrẹsì, ọbẹ̀ àti ẹ̀gúsí ni mo máa ń sè ní gbogbo ìgbà tí ó sì dámi lójú dáadáa pé mo mọ̀oṣe. Mo kẹ́kọ̀ọ́ wọn nípasẹ̀ ìrérí àti ìdánwò ara mi. Gbogbo ìgbà tí mo bá wọ inú ibi ìdáná, mo máa ń fẹ́ kọ́ àti pé mo máa ń fẹ́ ro ori dáadáa pé kíni àwọn nǹkan tí mo nílò ní àkókò yìí tí aje jẹ́ kí oúnjẹ mi dùn torí pé fúnmi ṣíṣe oúnjẹ kì í ṣe iṣẹ́ nìkan, ó tún jẹ́ ohun tí mò ń gbádùn láti ṣe. Ni ọ̀pọ̀ ìgbà tí a bá ní ká wò dáadáa tí ẹlòmíràn bá se ìrẹsì yálà kí iyọ̀ já àbí kí ìrẹsì kó wọ omi tàbí pàápàá kí òkotá wà nínú ìrẹsì. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń mójútó nígbà tí nbá fẹ́ ṣe ìrẹsì. Ó jẹ́ oúnjẹ tó dá mi lójú dáadáa tí mo lè sè nítorí pé mo máa ń farabalẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti se ìrẹsì. Àwọn ọbẹ̀ tí mọ̀ menu bà bíi ọbẹ̀ ata àti ọbẹ̀ ẹ̀gúsí, ó jẹ́ àwọn ọbẹ̀ èyí tí mo ti kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo sì mọ̀ wípé bí a tẹ́ẹ̀ jí mi ní ojú run, mo lè ṣe àwọn ọbẹ̀ wọ̀nyan tío sì dùn tí gbogbo àwọn nǹkan èlò èyitò yẹ kí ń fi sè tí ó sì wà nínú rẹ̀ tí ó sì pé péré péré. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, inú mi máa ń dùn nítorí pé àwọn ènìyàn ní ìfẹ́ sí oúnjẹ tí mosè, wọ́n sì ń jẹ, wọ́n sì ń fún mi lórí ìwé pé mo mọ oúnje sè dáadáa. Ìwúrí nlá ni èleyi máa ń jẹ́ sí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó máa fiń jẹ́ kí n wonú lé ìdáná láti sọ pé mo tún fẹ́ padà dáná kí àwọn ènìyàn mi kọ́ lè jẹ́.

Ṣé o ti bèèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Nítèmi fúnra mi, bẹ́ẹ̀ ni, mo ti bèèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Kì í ṣe pé mo mọ ohun gbogbo nípa kọ̀ǹpútà tàbí ìmọ̀ ẹ̀rọ dáadáa. Nítorí náà, nígbà mi, mo máa ń nílò ẹni tó ní òye nǹkan ju mi lọ, tí ó sì lè fi àwọn nǹkan tí mi ò mọ̀ tó sì lè fi hàn mi. Nígbà tí mo bá ní ìṣòro pẹ̀lú kọ̀ǹpútà tàbí ẹ̀rọ kan, mi ò máa ń ṣe ara mi ní ìjàǹbá láti pa ẹnu dé. Mo máa ń wá ìrànlọ́wọ́ lọ. Ìgbà kan wà tí kọ̀ǹpútà mi ń ṣiṣẹ́, tó sì dúró lójo kan náà tí kò ṣiṣẹ́ mọ́. Mo sì ní ìmọ̀ àti òye rẹ̀ wípé ó ti dákẹ́ iṣẹ́ ni. Mo gbìyànjú láti ṣàtúnṣe díẹ̀ tí mo mọ̀, ṣùgbọ́n kò ṣiṣẹ́. Nígbà yẹn ni mo pinu láti bá olùṣètò ẹ̀rọ kan sọ̀rọ̀. Ó wo ẹ̀rọ náà, ó sì ṣàlàyé fún mi ní kíkún ohun tó ń fa ìṣòro náà. Ni àkókò díẹ̀, ó tún ṣe kọ̀ǹpútà mi. Lẹ́ẹ̀kan si, mo sì bẹ̀rẹ̀ sí ní bèèrè àwọn ìbéèrè èyí tí kò jí mi nípa rẹ̀. Ó sì dá mi lọ̀un wípé àwọn àtúnṣe báyìí la máa ṣe nínú rẹ̀. Láìpẹ́, ó parí kọ̀ǹpútà mi, ó sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ dáadáa. Èyí ni wípé ìrànlọ́wọ́ tí mo bá dọ̀dọ̀ rẹ̀, ó ṣiṣẹ́. Ohun tí mo fẹ́ràn nípa bíbèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ ni pé mo máa ń kọ́ ẹ̀kọ́ tuntun. Kì í ṣe pé wọ́n kàn ṣiṣẹ́ iṣẹ́ mi nìkan. Nígbà mi, wọ́n máa ń ṣàlàyé ohun tí wọ́n fẹ́ ṣe àti ìdí tí wọ́n fẹ́ fi ṣe. Èyí jẹ́ kí ń lòye ẹ̀rọ dáadáa si. Kì í sì lè yanjú àwọn ìṣòro kékeré nígbà tí ènìyàn bá pa ẹnu mọ́. Ṣùgbọ́n tí o bá tan àwọn tó ní ìmọ̀ nípa ẹ̀rọ lọ, wọ́n á yanjú àwọn ìṣòro yìí, wọ́n á sì sọ fún ọ bí àwọn nǹkan tí ń ṣe bí ó ṣe ṣẹlẹ̀ sí, àti àwọn nǹkan tí wọ́n nílò láti yí padà nínú rẹ̀. Mo tún mọ̀ pé bíbèrè ìrànlọ́wọ́ kì í ṣe aìlera. Ó dájú pé gbogbo ènìyàn ní agbègbè tí wọ́n mọ̀ dáadáa àti agbègbè tí wọn kò sì ní ìmọ̀ tó nípa rẹ̀. Fún mi, ìmọ̀ ẹ̀rọ jẹ́ kí n tí mọ̀ pé gbogbo àwọn nǹkan pádápàá ló ni bí a ṣe ń tun ṣe. Nítorí náà ìrànlọ́wọ́ olùṣètò ẹ̀rọ ṣe pàtàkì gan-an. Bẹ́ẹ̀ ni, mo ti bèèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ dáadáa ní ẹ̀yìn, mo sì tún lè ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ iwájú. Ó tún mọ̀ mi lọ́wọ́ púpọ̀. Kò sì jẹ́ kí n ní ìgbóná ara tàbí ìbànújẹ́ ọkàn ní gbogbo ìgbà tí kọ̀ǹpútà mi bá daṣẹ́lẹ̀. Fún mi, bíbèrè ìrànlọ́wọ́ jẹ́ apá kan fún ìdàgbàsókè ara mi nípa ohun tí mi ò mọ̀. Kì í ṣe ohun tí ó yẹ kí ó máa ti ẹni lójú láti bèèrè, nítorí pé gbogbo wa kọ́ lá ní òye bákan náà. Òye wa yàtọ̀ síra wa. Olùṣètò ẹ̀rọ, ó jẹ́ ẹni tí ó dá ilé iṣẹ́ lẹ̀, tí ó ti kọ́ àwọn nǹkan wọ̀nyí láti ọjọ́ tó ti pẹ́ wá. Nígbà mi, ó ti lè lo ọdún gbọ́ngbọ̀rọ̀ láti kọ́ iṣẹ́ yìí. Nítorí náà ó ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa rẹ̀. Lo ṣe jẹ́ olùṣètò ẹ̀rọ tó sì dá ilé iṣẹ́ lẹ̀. Apá ibòmíì nínú ayé ni èmi tí mọ nǹkan tí mo lè ṣe, tí òun fún ara rẹ̀ tó jẹ́ olùṣètò ẹ̀rọ náà tí kò lè ní ìmọ̀ nípa rẹ̀ tí kò kọ́. Nítorí náà ó dáa kí a máa tan ẹni tó bá mọ̀ nípa iṣẹ́ lọ kó fún wa ní ìmọ̀ lórí àwọn nǹkan tí a mọ̀. Nípa bẹ́ẹ̀, ìrọ̀rùn ni ìgbésí ayé máa jẹ́. Mo ní olùṣètò ẹ̀rọ tó dága já tí mo sì máa ń bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ dáradára.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ní tèmi fúnra mi, mo máa ń fojú pẹ̀lẹ́pẹ̀lẹ́ darí ayé mi àti àwọn ohun tó ṣe pàtàkì sí mi lórí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì, pàápàá jùlọ nípa ààbò. Mo máa ń pe àkíyèsí mi sí ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn ènìyàn lórí Íńtánẹ́ẹ̀tì, mo sì jẹ́ kí àwọn nǹkan tí mo bá ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì kó jẹ́ àwọn nǹkan tí ó wúlò fún mi ṣùgbọ́n ó tún lè kún fún ewu nígbà mìíràn. Ìdí nìyẹn tí mo fi ń ṣọ́ra gan nípa ohun tí mò ń pín àti ibi tí mo ti ń wọlé sí orí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń dáàbò bo àkọ́lé mi pẹ̀lú ọ̀rọ̀ àsìnà tó lágbára. Mi ò máa ń lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti lo ọ̀rọ̀ àsìnà kan ṣoṣo fún gbogbo ibi. Mo máa ń yà wọ́n sọ́tọ̀. Mi ò tilẹ̀ jẹ́ pé ó lè ní ìlera láti rántí gbogbo wọn. Mo mọ̀ pé ó dájú kí ẹlòmíi wọlé sí ayé mi lọ láì gba àṣẹ lórí Íńtánẹ́ẹ̀tì. Nígbà mi, mo tún máa ń lo ìmúlẹ̀ tó jẹ́ ìjẹ́lẹ̀ sí méjì láti mọ àwọn tí mò ń bá dowo po lórí Íńtánẹ́ẹ̀tì àti pé kí ààbò kò bá lè pọ̀ sí i. Nípa àwọn ohun tó ṣe pàtàkì sí mi bí i àwòrán ara mi, bí i àwọn nǹkan nípa ẹbí mi tàbí ìtàn ìgbésí ayé mi, mi ò máa ń pín wọn fún gbogbo ènìyàn. Mo máa ń yan ẹni tí mo mọ̀ dáadáa nìkan. Mo tún máa ń ka ìlànà ìpamọ́ kí n tó forúkọ sílẹ̀ sí ayé kan tàbí kí n tó lo ẹ̀rọ tuntun kan. Ìyẹn jẹ́ kí mọ̀ bí wọ́n ṣe ń lo ìtàn mi. Mo tún ń ṣọ́ra pẹ̀lú àwọn nǹkan tàbí ìjá pọ̀ tí mo bá rí lórí Íńtánẹ́ẹ̀tì. Mi ò máa ń tẹ gbogbo ìjá pọ̀ tí mo bá rí, pàápàá jùlọ tí mo bá kópa nínú rẹ̀ tàbí tí àwọn ènìyàn ń sọ̀rọ̀ nípa rẹ̀. Mo ti kọ́ gẹ́gẹ́ bí a ti ń ṣe àyẹ̀wò dáadáa kí a to gbè igbese kan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé mo mọ̀ pé ǹkan kan lè jẹ́ ẹ̀tàn tí kò sì sí òótọ́ nínú rẹ̀, èyí tí àwọn ènìyàn lè máa sọ nípa mi lórí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì. Àmọ́ níwòn ba ìgbà tí mo bá fi àwọn ohun tó dára tí kò sì sí wàhálà pẹ̀lú ẹnikẹ́ni lórí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì, ara mi á baàlẹ̀ láti lo ẹ̀rọ yìí. Ìnújú sì ń sìnmi pẹ̀lú. Bí mo ṣe ń darí ayé mi lórí Íńtánẹ́ẹ̀tì dáa, ó sì jẹ́ ǹkan tó jẹ́ ìmoríwú fún ẹnikẹ́ni tó bá rí àwọn àlàyé tí mo ṣe lórí Íńtánẹ́ẹ̀tì. Mo mọ̀ pé ààbò ara mi wà lọ́wọ́ ara mi, torí náà mo máa ń ṣe ohun gbogbo tí mo lè ṣe láti dáàbò bo ara mi àti ohun tó ṣe pàtàkì sí mi fún mi. Lílọ Íńtánẹ́ẹ̀tì pẹ̀lú ọgbọ́n àti ààbò ni ohun tó dára jùlọ nítorí gbogbo ìgbà ni àwọn ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n máa ń péjọ pọ̀ sórí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì. Ọ̀rọ̀ tí o bá sì gbé jáde látọ̀ ori ẹnú ara rẹ sórí Íńtánẹ́ẹ̀tì, òun ní ayé a ba ẹ fẹ̀ lojú. Nítorí náà fi ọ̀rọ̀ èyí tó ní ìwọ̀ntúnwọ̀nsì nínú sí orí Íńtánẹ́ẹ̀tì, pàápàá nípa ìgbésí ayé rẹ àti bí o ṣe ń darí ìrìnàjò ayé rẹ, àwọn nǹkan tó ṣe pàtàkì sí ọ tí o kò fẹ́ kí wọ́n si gbángba. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń mójútó, tó sì ṣe àǹfààní ńlá fún mi ní gbogbo ìgbà. Nígbà mìíràn, àwọn ènìyàn máa ń beere pé kí ló fà á tí mi ki ní wàhálà pẹ̀lù àwọn ènìyàn lórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí pé mo mọ ìwọ̀ntúnwọ̀nsì ara mi, mo sì ń lù bó ṣe yẹ àti bó ṣe tọ́.

Ṣé o ní irùngbọ̀n? Níì tẹ̀mi fúnra mi, bẹ́ẹ̀ni, mo ní irùngbọ̀n, ṣùgbọ́n kì í ṣe irùngbọ̀n tó pọ̀ gan an. Ó máa ń dàgbà díẹ̀díẹ̀, mo sì mọ̀ bí mo ṣe fẹ́ràn rẹ̀. Nígbà kan, mi ò ràyé fúnra mi, ṣùgbọ́n ní báyìí mo ti rí pé irùngbọ̀n jẹ́ apá kan ìrísí mi, ó sì ń jẹ́ kí n rí ara mi dáadáa. Nígbà tí irùngbọ̀n mi tó bá ń dàgbà ju bó ṣe yẹ lọ, mo máa ń gé e. Mi ò fẹ́ kí ó dàbí ẹni pé mo kó nǹkan bojú, tàbí pé ǹkan kan fún mi ní àwòrán ara mi tí mi kò fẹ́ràn. Mi ò sì fẹ́ kó dàbí pé mi ò bójútó ara mi. Mo fẹ́ kó àwọn nǹkan tó da sí ara mi àti sí àwòrán mi kí gbogbo ènìyàn rí pé mo fẹ́ràn àti mọ́jútó ara mi. Nígbà tí mo bá gẹ̀ ẹ́ dáadáa, mo máa ń ní ìgbọ́kànlé díẹ̀ síi nípa ara mi, mo sì máa ń rí pé ìrísí mi dáa ju ti tẹ́lẹ̀ lọ. Mo tún ti gbìyànjú láti fá irùngbọ̀n mi nígbà kan rí. Nígbà yẹn, mo rí pé ojú mi yàtọ̀ síi díẹ̀, mo sì dàbí ẹni pé mo kéré ju bó ṣe jẹ́ lọ. Lẹ́yìn ìrírí yẹn, mo pinú pé díẹ̀ irùngbọ̀n dáa ju lọ fún mi. Ó fún mi ní ìrísí tí mo fẹ́, kì í ṣe kí n dàbí ọmọ kékeré pátápátá ìyẹn tí ń bá gẹ gbogbo rẹ̀ tán. Ìtọ́jú irùngbọ̀n tún ṣe pàtàkì fún mi. Mo máa ń wẹ̀ dáadáa, mo sì ń ṣọ́ra kí n má ba jẹ́ ẹni tí kò mọ́jútó ara mi. Bí ó tilẹ̀ jẹ́ pé ìgbà àkọ́kọ́ púpọ̀, mo mọ̀ pé bí mo ṣe ń bójútó irùngbọ̀n mi, bẹ́ẹ̀ ni mo ṣe ń bójútó ara mi lápapọ̀. Bẹ́ẹ̀ ni, mo ní irùngbọ̀n mo sì fẹ́ràn rẹ̀ bí ó ṣe wó lọ fún mi. Kì í ṣe nǹkan ńlá gan an, ṣùgbọ́n ó jẹ́ apá kan ẹni tí mo jẹ́ fún mi. Irùngbọ̀n kì ń ṣe àṣà nìkan, ó tún jẹ́ ọ̀nà tí mo fi hàn pé mo bójútó ara mi àti ìrísí mi. Ìrísí mi jẹ́ mi lógun kan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé tí mo bá mọ́jútó ara mi, tí àwọn ènìyàn rí mi ní àyíká àti ìyàgbẹ́gbẹ́, wọ́n á mọ̀ wípé ẹni tó ní ìmọ̀tótó ara ni mí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó sì bẹ̀rẹ̀ nípa títọ́jú irùngbọ̀n mi àti irun orí mi àti àwọn ibi tí irun bá wà ní ara mi. Nítorí pé bí a kò tọ́jú àwọn ibi tí irun wà ní ara wa, ó máa ń fa ìdọ̀tí ara, èyí tí ó lè fa ìjàmbá tàbí àkóbá fún ara ní ọjọ́ iwájú. Nítorí náà, gbogbo ibi tí irun wà lára mi tó fi mọ́ orí irùngbọ̀n, gbogbo rẹ̀ ni mo máa mọ́jútó dáadáa. Yálà kí n gẹ̀ ẹ́ nígbà tó bá kún ju, tàbí kí n fọṣẹ́ẹ́ síi, kí n ṣe lóge, kí ìrísí mi kó tó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ lọ. Kí àwọn ènìyàn tó bá rí mi, kí wọ́n tó pọ́n mi lé, kó tun yẹ́ mi sí dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Nítorí pé ìrírí ni sí ni ìsọ̀nyí lọ́jọ́ ní ilẹ̀ Yorùbá yìí tí a ti wá. Bí àwọn ènìyàn bá ṣe rí ọ síi, ohun náà ni wọ́n ṣe máa sọ̀rọ̀ nípa rẹ, ohun náà ni wọ́n ṣe máa ṣàlàyé bí ìgbésí ayé rẹ ṣe rí. Sí àwọn ènìyàn bá rí pé o tọ́jú ara rẹ dáadáa nípasẹ̀ gígẹ́ irùngbọ̀n rẹ àti gígẹ́ irun orí rẹ, ìwúrí ńlá ó jẹ́ fáwọn ènìyàn. Wọ́n sì lè fi ẹ́ yan gan láàárín àwùjọ, wá tọ́ka sí ẹ gẹ́gẹ́ bí ẹni tó ní ìmọ̀tótó, tó sì ń ṣètò ara rẹ̀ ní ìwọ̀n tó mọ̀ síi. Nítorí náà, mo ní irùngbọ̀n mo sì ń tọ́jú rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí mo mọ̀ ó sì jẹ́ àfààní fún ìgbésí ayé mi àti ara mi.

Èdè wo ni o fẹ́ kọ́? Ní temí fúnra mi, èdè tí mo fẹ́ kọ́ jù lọ ni Faransé. Mo ti nífẹ̀ẹ́ sí Faransé láti ìgbà kékeré mi, torí pé mo fẹ́ lóye ìṣèlú àti àṣà orílẹ̀-èdè yìí dáadáa. Nígbà tí mo kọ́ èdè náà, mo máa ń kọ́ ọ̀rọ̀ tuntun àti bí a ṣe ń sọ ọ̀rọ̀ ní fífi ìtàn kan sọ. Èyí máa ń fún mi ní ìmọ̀ tuntun, ó sì tún jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mi àwọn nǹkan kó tún yé mi dáadáa. Mo tún fẹ́ kọ́ èdè Mandarin nítorí pé ó jẹ́ èdè tí wọ́n ń sọ lórílẹ̀èdè náà, orílẹ̀èdè China. Orílẹ̀èdè tó ní àṣà àti ìtàn gíga ni orílẹ̀èdè Ṣáínà. Mandarin sì jẹ́ èdè kan pàtàkì èyí tí wọ́n máa ń sọ níbẹ̀. Mo mọ̀ pé kò rọrùn láti kọ́ èdè ilẹ̀ ìbò mi bíi China, ṣùgbọ́n mo ní ìfẹ́ láti jẹ́ kí èdè yìí jẹ́ apá kan ìmọ̀ mi. Mo tún fẹ́ràn láti mọ̀ bí a ṣe ń kọ́ àwọn àmì ọ̀rọ̀ ní gbogbo àwọn ibi tí wọ́n ti ń sọ àwọn èdè wọ̀nyí kí ó bá lè yé mi dáadáa, kó má bá à sí ìṣòro tàbí wàhálà láti kọ́ àwọn èdè wọ̀nyí torí pé ó máa ń ṣe mí láyọ̀ nígbà tí mo bá lè sọ àwọn èdè ìlú mìíràn. Ní ti Gẹ̀ẹ́sì, mo ti ní ìmọ̀ rẹ̀ dáadáa ṣùgbọ́n mo fẹ́ láti túnbọ̀ jẹ́ amọ̀we rẹ̀. Kì n ṣe pé kí n lè sọ ọ̀rọ̀ dáadáa nìkan nípa Gẹ̀ẹ́sì, tó bá jẹ́ ti ìyẹn ni mo lè sọ ọ̀rọ̀ dáadáa nípa Gẹ̀ẹ́sì. Mo fẹ́ ní òye àwọn nǹkan tó pọ̀ dáadáa láti lè máa fi Gẹ̀ẹ́sì ṣàlàyé gbogbo àwọn nǹkan tí ó yẹ kí n mọ̀. Èdè Gẹ̀ẹ́sì jẹ́ ohun pàtàkì fún ìmọ̀ ẹ̀rọ àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn orílẹ̀èdè ibí torí náà mo fẹ́ máa túnbọ̀ dáa sí nínú èdè Gẹ̀ẹ́sì ní gbogbo ọ̀nà. Ìfẹ́ mi láti kọ́ èdè kan jẹ́ nǹkan tí mo rí pé ayé ń fẹ́ràn rẹ̀ púpọ̀, ìyẹn ni ìmọ̀. Ayé fẹ́ràn ìmọ̀, wọ́n sì fẹ́ràn àti ní òye ìmọ̀ àwọn èdè mìíràn láti orílẹ̀-èdè tí ó yàtọ̀ sí ti ìlú wọn. Bí mo ṣe ń kọ́ èdè tuntun, mò ń kọ́ ìfaradà àti ìmúlò ìfẹ́ ìrírí oríṣìíríṣìí láti ọwọ́ àwọn tó ní èdè náà. Kì í ṣe pé ó rọrùn ṣùgbọ́n mo mọ̀ pé ó máa ń jẹ́ àǹfààní fún mi lórí ìyẹ́ra ọ̀pọ̀lọpọ̀ àti ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn tó ní èdè wọ̀nyí. Èdè tí mo fẹ́ kọ́ jù lọ ni Faransé, Mandarin àti láti túnbọ̀ dáa sí nínú Gẹ̀ẹ́sì. Mo ní ìfẹ́ láti kọ́ wọn fún ìdàgbàsókè ara mi, fún ìmọ̀ àti fún ìbáṣepọ̀ pẹ̀lú gbogbo ènìyàn. Fún mi, kíkọ́ èdè jẹ́ ọ̀nà kan láti mọ̀ nípa bí ayé ṣe rí ní ibo mìíràn àti láti mọ̀ àṣà orílẹ̀èdè mi àti láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí kò yé èèyàn ní ìgbà tó ti pẹ́ sẹ́yìn kó béèrè sí ń yé èèyàn ní báyìí nítorí pé tí èèyàn bá kọ́ ẹ̀kọ́ nípasẹ̀ àti mọ̀ èdè ìlú ibọ mìíràn, ó máa ń jẹ́ nǹkan tó dáa. Ẹ̀nìyàn máa ń dáwà, èèyàn sì máa ń dàdúró láàárín àwùjọ nípasẹ̀ ohun rere àti nípasẹ̀ pé ó jẹ́ nǹkan tó fi ń la àwọn ènìyàn lójú láwùjọ láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé bí èmi náà bá lè ṣe, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà ní agbègbè mi náà wọ́n lè ṣe. Ìyẹn ni pé kíkọ́ èdè ìbò mìíràn fún gbogbo àwọn tí wọ́n ro bóyá ọ̀nà tí a ń gbà kọ́ èdè ìbò mìíràn, ó lè ṣùgbọ́n mo fi dá wà lójú n pé kò lè. Ó jẹ́ nǹkan tí èèyàn fi ọkàn sí, tó sì fẹ́ ṣe, yíò sì ṣe láṣeyọrí.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ní temí fúnra mi, mo máa ń gbìyànjú láti mú àwọn ìrònú tuntun àti ìrònú rere wá sí ọkàn mi ní gbogbo ọjọ́. Mo mọ̀ pé ọpọlọ mi lè di àfiyèsí àwọn ìrònú buburu tàbí ìbànújẹ́ torí náà mo máa ń ṣe ìmúlòlùfẹ́ ní fi fi ara mi sílẹ̀ fún ohun tí ó da. Nígbà tí mo bá jí ní òwúrọ̀, mo máa ń rò nípa ohun tí mo fẹ́ ṣe lọ́jọ́ náà, àwọn àǹfààní tí mo ní àti ohun tí mo lè kọ́ tàbí ohun tuntun tí mo lè ṣe. Èyí máa ń fún mi ní ìmúlára rere àti ìdàkejì rere. Mo tún fẹ́ràn láti ka àwọn ìwé tàbí tẹ́tí sí àwọn ohun èlò tó ń kọ́ni nípa ìmúlára rere àti ìmúlòlùfẹ́. Nígbà tí mo bá ń ka àwọn ìwé yìí, ọpọlọ mi máa ń rí ìrònú tuntun, mo sì máa ń rò nípa ohun tí mo lè ṣe láti dára sí àwọn ènìyàn tó wà ní agbègbè mi àti láti mú ayé mi dára sí. Èyí máa ń ṣe ìmísí fún mi ó sì ń jẹ́ kí n ní ọpọlọ ṣíṣe ohun tó tọ́ àti ohun tó yẹ àti láti ṣe àṣeyọrí lẹ́nu gbogbo ìdáwólé mi. Nígbà mi mo máa ń fi àkókò sílẹ̀ láti rònú nìkan láì fi ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àyíká mi láì fi ṣe. Ní ìdàkejì, mo máa ń fi ìmúlòlùfẹ́ ọpọlọ mi ṣe ìmúlò. Mo máa ń rántí ohun tí mo fẹ́ ṣiṣẹ́ lé lórí, ohun tí mo fẹ́ kọ́ tàbí ohun tí mo fẹ́ gbé ìgbésẹ̀ le lórí àti bí mo ṣe lè ṣe rere sí ara mi àti àwọn ènìyàn mi. Nígbà tí mo bá ṣe pẹ̀lú èyí farabalẹ̀, mo máa ń rí ìrònú tuntun tó da tí ó sì máa ń fi ìmísí han gbangbà ní gbogbo ọjọ́ mi. Mo tún fẹ́ràn láti ṣe àyẹ̀wò ayé mi kí n lè ṣe ìpinnu tó da nígbà tí mo bá ń wo ohun tí mo ń kojú àti ohun tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́. Àwọn àṣeyọrí àti àwọn ìṣòro mi mo máa ń kọ́ láti rí i pé ẹ̀kọ́ wà lára èmí fún ara mi mo sì tún máa ń rò nípa bí mo ṣe lè dáa sí. Èyí jẹ́ kí n ní àwọn ìrònú tuntun torí pé ó máa ń fún mi ní ìmolara pé mo lè ṣe ohun tó dáa sí ní ọjọ́ iwájú. Bí mo ṣe ń mú ìrònú tuntun àti ìrònú rere wá sí ọkàn mi ni pé mo máa ń rántí àwọn ohun tó daa. Mo máa ń ka tàbí tẹ́tí sí ohun tí ó ń kọ́ni lọ́gbọ́n tó sì fún mi ní ìmọ̀ àti òye. Mo máa ń ṣe àwọn nǹkan tó ń jẹ́ kí n rònú nípa ìlọsíwájú ayé mi, mo sì tún máa ń ṣe àyẹ̀wò ohun tó ṣe é ṣe kí ń dáwọ́lé èyí tí mi ò ní ìmọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀. Fún mi, ìrònú rere àti tuntun kì í ṣe ohun tí ó kan wà ní ayé ènìyàn lásán. Ó jẹ́ ọ̀nà kan láti ní ìtùnú ọkàn, láti ní ìmọ̀ tuntun àti láti jẹ́ ẹni tó ní ìmúlòlùfẹ́ lórí gbogbo ohun tí mò ń ṣe ní gbogbo ọ̀nà. Inú mi máa ń dùn láti ṣe àwọn nǹkan tí ó yẹ́ kí n ṣe nípasẹ̀ èrò tuntun èyí tó ń wá sí mi lọ́kàn àti nípasẹ̀ àwọn ìgbésẹ̀ tí mò ń gbé láti ní èrò tuntun lọ́kàn mi. Àwọn ìgbésẹ̀ bí i kíkà ìwé, títẹ́tí sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbègbè mi àti pàápàá jùlọ ìhùwàsí mi lẹ́yìn tí mo bá kọ́ àwọn nǹkan tó lè fún mi ní èrò tuntun wọ̀nyí. Ìhùwàsí láwùjọ ti pàtàkì àwọn ènìyàn sì mọ̀ mí sí ohun tó daa nítorí pé mò ń ṣe àmúlò àwọn nǹkan èrò tuntun tó n wá sí mi lọ́kàn.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ní ibi iṣẹ́ tí mo wà, mo máa ń gba fóònù pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ rere. Ni gbogbo ìgbà tí fóònù bá ń nu, mo máa ń dá àwọn oníbàárà wa lóhùn pẹ̀lú ohùn tútù, mo sì máa ń kí ẹni tí ó bá pè wọlé dáadáa. Mo máa ń pè nígbà mìíràn láti bẹ àwọn kọ́sítọ́mà wa wò. Bẹ́ẹ̀ sì ni, ó máa ń mú mi dájú pé ìmọ̀lára rere tàbí burúkú ni a ti gba ìpè fóònù jẹ́. Torí náà, mi ò máa ń yára láti tètè dáhùn fóònù pẹ̀lù ìbínú. Mo máa ń farabalẹ̀ láti gbọ́ pé ta ni ẹni tí ó ń pè àti pé kí ni a lè ṣe fún wọn. Mo tún máa ń ṣàfihàn ara mi kedere nígbà tí mo bá dá fóònù lóhùn. Mo máa ń sọ orúkọ mi àti ibi iṣẹ́ tí mò ń ṣe fún wọn kí ẹni tó pè kó lè mọ ẹni tí ó ń bá sọ̀rọ̀. Èyí máa ń jẹ́ kí ọ̀ràn wà fún ẹni tí ó bá pè wọlé láti bá mi sọ̀rọ̀ dáadáa. Kò sì dí ìdárúdà pọ̀ ní àárín wa láti pé ó fi àkókò sílẹ̀ fún wọn láti gbọ́ ara wa yé. Bí mo bá rí ìpè ìbéèrè ni màá kọ́kọ́ bèèrè pé ta ni ẹni tí ó ń pè wọlé. Mo máa ń tọ̀ka ẹni náà sí apá ibi tí ó yẹ nínú iṣẹ́ wa àti pé ilé wà pẹ̀lú ìwà rere. Nígbà tí mo bá ń gbọ́ ohun tí ẹni tó pè ń sọ, mo máa ń fojú inú tẹ́tí sí i dáadáa. Mi ò máa ń dá dúró láàrín ọ̀rẹ́ àbí kí n dédé sọ̀rọ̀ torí pé ó jẹ́ oníbàárà tí mo mọ̀. Mo sì máa ń jẹ́ kó parí ohun tí ó bá fẹ́ sọ kí n tó dá lóhùn. Èyí ń ràn mí lọ́wọ́ láti lóye ìsọ̀rọ̀ tàbí ìbéèrè dáadáa kí n sì lè fún un ní ìdáhùn tó péye. Bí mo bá nílò àkókò láti ṣàlàyé àbí láti ṣe àyẹ̀wò nǹkan, mo máa ń sọ fún àwọn tí wọ́n bá pè wọlé pẹ̀lú ọ̀wọ̀ kí ni àwọn nǹkan tí wọ́n fẹ́ ní gbogbo ìgbà. Bí mo bá gbọ́ pé ẹni tí ó ń pè yìí ń bínú tàbí ó ń ṣe àríyànjìyàn nípa ilé iṣẹ́ wa, mo máa ń gbìmọ̀ ara mi láti rẹ ara mi wálẹ̀ láti tọ̀ sọ́nà nípa ilé iṣẹ́ wa, láti fi àwọn nǹkan tó bá ṣókùnkùn láti fi hàn kedere. Mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀ àti ìfaradà ní gbogbo ìgbà nítorí pé a yàtọ̀ síra. Bí ẹni kan bá ń bínú, ẹni kan láti fi sùúrù sí i kí ọ̀rọ̀ tó pè wọlé fún kó ba lè yanjú. Mo sì máa ń fi hàn pé mo lóye bí ó ṣe ń rí lójú rẹ̀. Dẹ́ pó kí n dá lóhùn pẹ̀lú ìbínú tí ó gbé wá, mo máa ń wá ọ̀rọ̀ láti túbọ̀ kàn rẹ̀ ká àti láti tú un nínú dáadáa torí mo mọ̀ pé ìbáṣepọ̀ rere òun ni ó fẹ́ bá wa ṣe. Àmọ́ ìdí wà sí ìdènà nǹkan kan tó lè jẹ́ kó sì máa bínú. Mo máa pẹ̀tù sí i lọ́kàn, mo máa bá sọ̀rọ̀ tó yẹ kó gbọ́, inú rẹ̀ á sì dùn. Ìpè fóònù máa ń tún ohun tí a jíró kúrò ní orí àwọn okoòwò wa, ó máa ń tú kúrò nígbà mí kí a lè jẹ́ kó dájú pé a lóye ara wa. Mo tún máa ń dúpẹ́ lọ́wọ ẹni tí ó bá pè fún àkọ́kọ́ àti fún fífún tí darapọ̀ mọ́ ilé iṣẹ́ wa. Nípa bẹ́ẹ̀, mo ní ìwà iṣẹ́ ọ̀nà àti ìbáṣepọ̀ rere tí ó wọ̀nsìí gbogbo àwọn oníbàárà wa. Nítorí náà, gbogbo ìgbà tí wọ́n bá wá sí ilé iṣẹ́ wa, wọ́n máa ń gbóríyìn fún mi pẹ̀lú bí mo ṣe ń dá wọn lóhùn, bí mo ṣe ń fèsì sí àwọn ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n bá pè wọlé ní orí fóònù.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Kókó ọ̀rọ̀ yìí, ó jẹ́ ǹkan tí a máa ń fi sí ní ìpasẹ̀ àti wo àwọn àkókò tí a ń lò lẹ́nu iṣẹ́. Nípa ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́, ó máa ń gba àkókò díẹ̀ ṣùgbọ́n mo ti kọ́ ara mi bí mo ṣe lè ṣètò ara mi dáadáa. Ni gbogbo òwúrọ̀, mo máa ń jí lọ́jọ́ kùtùkùtù kí n lè múra tán kí ìrìn àjò mi kó má ba ní ìpalára kankan àti pé kí ó ba lè yá mi. Ìyẹn ń ràn mí lọ́wọ́ kí n má ba ṣe oníbàápàdé alátakò tàbí wọ ọkọ̀ tí kò yẹ kí n wọ̀ lọ sí ibi iṣẹ́. Ìyẹn ni pé tí ń bá máa dé ibi iṣẹ́ kò ní jẹ́ nínú ìkánra tàbí ìpẹ̀yà. Lójú ọ̀nà láti ilé mi dé ibi iṣẹ́, ó máa ń gba àkókò tó fẹ́rẹ̀ jẹ́ ìṣẹ́jú mẹ́rìnlá dín lọ́gọ́rin sí ìṣẹ́jú ogójì bí bá kó, bá kó pa ọkọ̀ àbí tí a bá rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tí ó lè ràn wá lọ́wọ́. Nígbà mí, ó máa ń ṣe déédé àsìkò. Àkọ́kọ́ náà lè túbọ̀ pé gbogbo ìgbà tí a bá rí ọkọ̀ akérò èyí tó lè ràn wá lọ́wọ́ láti dé ibi iṣẹ́, ó tún lè pẹ́ díẹ̀ náà ṣùgbọ́n mo ti mọ ìgbà tí ó dájú láti lọ sí ibi iṣẹ́ láti jáde kúrò nínú ilé torí náà mo máa ń gbìmọ̀ yàgò fún àkókò tí ọkọ̀ fi ń pọ̀ jù. Tí ọkọ̀ bá pọ̀ jù lórí òpópónà, àǹfàní wà láti dé ibi iṣẹ́ ní àkókò tí kò tọ̀ èyí tí ó lè bí ọ̀gá ilé iṣẹ́ nínú. Nígbà tí mo bá rìnrìn àjò lọ sí ibi iṣẹ́, mo máa ń lọ, mo máa ń lo àkókò yẹn láti ronú pẹ̀lú ìtẹ́lọ́rùn. Nígbà mí, mo máa ń gbọ́ orin tàbí ẹ̀kọ́ kan lórí rédíò èyí ń jẹ́ kí ó jẹ́ ìrọ̀rùn fún mi láti dé ibi iṣẹ́ pẹ̀lú ọkàn ìbálẹ̀ kí n tó dé. Mo tún ń pèsè ọkàn mi fún gbogbo iṣẹ́ tí mo máa ṣe lọ́jọ́ yẹn. Bí mo bá ṣe àwọn nǹkan wọ̀nyí, bí mo bá ṣe lo ìgbà tí ìrìn àjò mi máa ń gbà, ó ń ràn mí lọ́wọ́ láti jẹ́ ẹni tí ó ṣọ́ra nípa àkókò. Mi ò máa ń pe àwọn nǹkan tí kò yẹ kí n pè mo sì ń dé ní àkókò tí ó yẹ. Èyí ń jẹ́ kó rọrùn fún mi láti bẹ̀rẹ̀ ìṣe mi pẹ̀lú ìfarabalẹ̀ àti ìfọkànṣí. Ni gbogbo ìgbà bó tilẹ̀ jẹ́ pé ìrìn àjò lọ sí ibi máa ń gbà jẹ́ lára àkókò mi lójoojúmọ́, mo ti gbà á gẹ́gẹ́ bí apá kan nínú ìgbésí ayé mi. Mo ń lo àkókò yẹn láti múra ọkàn mi sílẹ̀ kí n sì dé ibi tí mo fẹ́ dé àti kí n lè parí iṣẹ́ mi, kí n lè jẹ́ ẹni tí ó mú iṣẹ́ rẹ̀ ní òkúkú dùn àti pé tí kò fi iṣẹ́ falẹ̀ ní ìgbà kankan. Àwọn nǹkan wọ̀nyí, òun ló máa ń jẹ́ kókó sí mi láti múra gágá àti láti ṣe oun tó tọ́ lẹ́nu iṣẹ́ ní gbogbo ìgbà. Gbogbo ìgbà ni mo máa ń rò pé báwo ni iṣẹ́ ènìyàn ṣe máa lọ. Àwọn ẹ̀rùǹgbàwọ̀n yìí ni mo máa ń gbé kúrò ní inú ilé tí màá fi ń bọ̀ sí ojú ọ̀nà láti ríi pé mo ṣe àfọkàn sí iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe ní ojoojúmọ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ti kọ́ mi pé ó dára láti tètè máa dé sẹ́nu iṣẹ́. Ìfọ̀kànbalẹ̀ máa ń wà, àsìkò sì máa ń wà láti ronú jinlẹ̀ lórí àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé lẹ́nu iṣẹ́ ní ọjọ́ náà. Gbogbo ìgbà tí màá ń gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí ní ọkàn mi máa ń balẹ̀, inú mi máa ń dùn, ara mi sì máa ń yá gágá pé mo jẹ́ ẹni tó fọkàn sí iṣẹ́ mi tí mo sì ń ṣe iṣẹ́ mi bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Bẹ́ẹ̀ ni ọkàn mi máa ń balẹ̀ bí mo ṣe ń dé ibi iṣẹ́ láti rere ìrìn àjò mi lẹ́kùnrẹ́rẹ dé ibi iṣẹ́.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá ń sùn torí pé ó ń jẹ́ kó rọrùn fún mi láti ní ìtùnú. Bí mo ṣe bá ìbora àti aṣọ ní ara mi ní gbogbo ìgbà, mo máa ń ní ìmọ̀lára ààbò bí ẹni pé mo wà ní ibi tí kò sí ìṣòro kankan. Ìmọ̀lára yìí máa ń ràn mí lọ́wọ́ láti sùn jilẹ̀ láìsí ìbànújẹ́ ọ̀kan. Nígbà tí ojú ọjọ́ bá tutu. Mo máa ń fi aṣọ bora ní gbogbo ìgbà tí ó sì gbọdọ̀ jẹ́ aṣọ tó nípọn ìyẹn tí ó lè bo ara mi dáadáa. Ó ń jẹ́ kó gbóná ara mi, kò sì dènà kíkún àti tútù lórí ara mi. Ní irú àsìkò bẹ́ẹ̀, mi ò lè sùn dáadáa láì fi aṣọ ìbora bo ara mi torí ara mi kò ní balẹ̀. Mi kò bá gbóná ara díẹ̀ ìyẹn tí mo bá ti ń sùn. Ṣùgbọ́n nígbà tí ojú ọjọ́ bá gbóná, mi ò máa ń fi aṣọ ìbora bo ara mi. Nígbà mìí, mo máa kàn mú aṣọ ìbora fẹ́ẹ́rẹ́fẹ́ yẹn láti bo ẹ̀ṣẹ̀ mi nìkan tàbí apá mi nìkan. Èyí ń jẹ́ kó rọrùn fún mi láti sùn láì jẹ́ kí ooru pọ̀ jù lórí ara mi. Mo tún ṣe àwọn àṣà pé kí n má ṣètò ìbora láti mọ̀ wípé ìgbàkígbà ni mo lè nílò rẹ̀ ní orí ibùsùn mi. Ó ti lẹ̀ jẹ́ pé mo lè má fi ìbora ní ọjọ́ tí n bá ṣètò rẹ̀. Àmọ́ ìgbàkígbà tí ara mi bá ti nílò fún, mo máa nà ọ́ wọ́ mú níbi tí mo ṣètò rẹ̀ sí. Mo fẹ́ kí ibùsùn mi kó máa mọ́, kí gbogbo nǹkan tí n bá dẹ̀ nílò kó máa wà ní orí ibùsùn mi. Ìbora sì wà ní ipò tó dáa. Bí mo bá ṣe bẹ́ẹ̀, ó ń jẹ́ kó dá mi lójú pé mo ti ṣetán fún ìsìn mi, kó sì jẹ́ àwọn nǹkan tí yóò rọrùn fún mi láti wọnú orun mi lọ dáadáa ní gbogbo ìgbà. Fi aṣọ ìbora bo ara mi ti di apá kan nínú iṣẹ́ ìsùn mi lójoojúmọ́. Ó ń fún mi ní ìtùnú, ó ń fún mi ní àbò àti ìsinmi pé nítorí èyí, mo máa ń sùn dáadáa. Mo sì ń jí pẹ̀lú ìlera ara àti agbára tuntun ní gbogbo òwúrọ̀ tí mo bá ṣe àwọn nǹkan wọ̀nyí. Ó ti di àwọn nǹkan tí mo ti yàn láàyò láti máa ṣe tó sì ń fi ọkàn mi balẹ̀ ní gbogbo ìgbà. Àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí ènìyàn máa ṣe láti jẹ́ kí oorun èyí tí èèyàn fẹ́ sùn kó jẹ́ oorun aláyọ̀, oorun ìdùnnú, oorun tá a mú inú èèyàn dùn, tá jí ènìyàn sí àlàáfíà pípé ní àárọ̀ ọjọ́ kejì. Àṣà yìí ti di nǹkan tí ó ti mú mi rárá láti kékeré mi wá. Ní ìgbà tí a bá sùn ní kékeré, àwọn ìyá wà lo ọjà wọn tàbí ìrò wọn. Ní ìgbà mìí gan, ó lè jẹ́ gèlè wọn. Èyí tó bá tóbi dáadáa, wọ́n á fi bò wá, bó ṣe ní ẹ̀ṣẹ̀ ni, wọ́n á fi bò wá, bó ṣèṣe ní ara ni. Bẹ́ẹ̀ ni a ṣe dàgbà mọ́ a ti máa lo aṣọ ìbora lọ́wọ́. Gbogbo ìgbà tí àwọn òbí wa bá fi aṣọ ìbora tó fi bò wá, ó máa ń jẹ́ kí ọkàn wa bàlẹ̀, ka máa ní ìtura, a sì máa ń fi ọkàn bálẹ̀ wí pé àbọ̀ wà lórí wa, inú wa sì máa dùn. Èyí ló mú mi lára dàgbàlágbà tí mo fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí láti máa fi aṣọ ìbora, láti máa ṣètò aṣọ ìbora fún ara mi. Gbogbo ìgbà ni mo máa ń lo àwọn nǹkan wọ̀nyí láti kọ́ ọgbọ́n tó pọ̀ àti láti ṣe ohun tó tọ́ àtọ̀hún tó yẹ kí n tó lọ sí orí ibùsùn mi. Ó sì jẹ́ kókó, ó jẹ́ nǹkan pàtàkì ètò ń ràn mí lọ́wọ́ láti ní ìlera ara ní ọjọ́ kejì àti láti yí pípé láti ṣe iṣẹ́ òòjọ́ mi bí ó ṣe yẹ kí n ṣe. Nítorí tí mi kò bá rí oorun sùn dáadáa ní alẹ́, yóò padà wá jẹ́ nǹkan tó máa ṣe jànbà fún iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì. Àmọ́ tí mo bá fi aṣọ ìbora tí mo sì dáàbò bo ara mi mọ́jú, gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa jẹ́ ìrànwọ́ fún mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Mo máa ń ṣètò àwọn ímeèlì mi nígbà gbogbo, ó sì jẹ́ ohun pàtàkì gan fún mi. Nígbà tí mo bá ṣí ímeèlì mi, mo máa ń kọ́kọ́ wo àwọn nǹkan tó ṣe pàtàkì jù lọ kí n lè dáhùn àwọn ímeèlì wọ̀nyí lẹ́sẹ̀kẹsẹ̀. Mo rántí pé bí mo bá ṣe ṣí ímeèlì mi tí mo sì wo àwọn nǹkan tó ṣe pàtàkì nínú rẹ̀ tí mo bá sì ṣe àmúlò rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, inú àwọn ènìyàn tó fi ímeèlì wọ̀nyí ránṣẹ́, inú wọn máa ń dùn gidigidi sí mi. Mo máa ń ṣe àtúnṣe àkókò tí mo máa ń lò lórí wíwo ímeèlì kankan kí n lè dá mọ̀ wípé mo fọwọ́ ba gbogbo àwọn ímeèlì wọ̀nyí. Nígbà tí mo bá ṣe ètò ímeèlì mi, mo sábà máa ń ṣe ìtẹnu nípa oun tí mo fẹ́ ṣe pẹ̀lú wọn. Àwọn ímeèlì tó ṣe pàtàkì jù lọ ni mo máa ń dà sílẹ̀ fún ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀, mo sì tún ń ṣe àtòjọ àwọn tó lè dúró díẹ̀ kí n tó dáhùn wọn. Ìyẹn ràn mí lọ́wọ́ láti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kí n ṣe lórí àwọn ímeèlì mi ní àkókò kí n lè ṣiṣẹ́ ní gbogbo ìgbà láì tẹ́ ẹ wò ímeèlì wo. Ó tún máa ń lo àwọn àpótí tó yàtọ̀. Gbogbo àwọn àpótí tí mò ń lò tí mo yà sọ́tọ̀ wọ̀nyí, ó jẹ́ kí n ní àwọn àkọsílẹ̀ dáadáa lórí ímeèlì pàtàkì jù lọ lóòótọ́. Gbogbo àwọn nǹkan tí a fi ń ránṣẹ́ sí mi ló ní ìwúlò tiwọn ṣùgbọ́n ní ìhun gbà ìgbà tí mo bá ti ṣe àwọn àpò tó yàtọ̀ fún olùkalukù, èyí tí ó bá wá sí mi lọ́kàn àbí tó bá kàn ní ìlànà tí mo tọ́ sílẹ̀ ni màá lọ wo. Tí mo bá ti ṣí, mo máa rí ohun tí mo fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó sì ṣe pàtàkì sí mi. Mo tún gbìyànjú láti pa àwọn ímeèlì tí ó ti pẹ́, mo tún ń gbìyànjú láti pa wọ́n rẹ́ kí ó má bàa pọ̀ sílẹ̀ lára àwọn ímeèlì tuntun èyí tí ó dára pọ̀ mọ́ wọn. Nígbà tí mo bá fẹ́ rí ímeèlì kan lẹ́yìn àkókò, ó rọrùn fún mi torí pé mo ti ṣètò rẹ̀ dáadáa. Èyí yìí ti kọ́ mi pé ṣíṣètò ímeèlì dára gan, kì í ṣe fún àkọsílẹ̀ nìkan ṣùgbọ́n ó tún jẹ́ fún ìpèsè ààyè tí ó ní àṣètò. Ní gbogbo ọ̀sẹ̀, mo sábà máa ń tún wo àwọn àpótí ímeèlì mi kí lè mọ oun tí mo máa ń ṣe àti ohun tí mo ní láti ṣe. Mo tún ń ṣe àtúnyẹ̀wò àwọn ímeèlì tí mo dà sílẹ̀ nítorí pé gbogbo rẹ̀ ló ní àwọn nǹkan tí mò ń retí lórí wọn. Ìyẹn fún mi ní ìmọ̀lára pé gbogbo àkóso ímeèlì mi pátápátá ó wà ní ibi tí ó dá. Mo sì tú ní ìtùnú ọkàn pé kò sí oun tí ó pa mọ́ kúrò ní ojú mi. Ṣíṣètò ímeèlì fún mi tún jẹ́ kí n ní ìṣètò àkókò dáadáa bí mo bá ṣe pẹ́ sí láti lọ wo ímeèlì mi. Àkókò tí mo bá nílò lórí rẹ̀ ó máa ń jẹ́ àkókò tí mo ti yà kúrò ní iṣẹ́. Mo lè ṣe iṣẹ́ mi lọ́nà tó ní, tó ní ètò tó da, mo sì lè fojú kó oun tí ó lè fa ìdààmú sí. Bẹ́ẹ̀ ni màá sì mú kúrò. Mo tún kọ́ ara mi láti máa ṣe kíkọ ímeèlì papọ̀ torí pé ímeèlì tó pọ̀ kì í ṣe nǹkan tí mo lè kọ́ ní dídá àwọn ènìyàn lóhùn. Ní ẹyọ ọ̀kọ̀ọ̀kan, mo ní láti kọ àwọn nǹkan tó pọ̀ ní ìgbà mi kí fi ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́ẹ̀kan ṣoṣo. Èyí máa ń pa àkókò mi mọ́ dáadáa. Mo gbà pé ṣíṣètò ímeèlì jẹ́ oun pàtàkì fún iṣẹ́ mi àti ìgbésí ayé ojoojúmọ́ mi. Ó ń ràn mí lọ́wọ́ láti ṣe ètò tó yẹ lórí àwọn ẹ̀rọ tó ń wọlé láti máa jẹ́ pé mo padà sẹ́yìn ní gbogbo ìgbà. Kò kín dára tí ènìyàn bá ń padà sẹ́yìn láì wò ímeèlì rẹ̀ àmọ́ ní gbogbo ìgbà tí mo bá ń wo ímeèlì mi tí mo sì ń rí bí ó ṣe ń lọ, inú mi máa ń dùn. Mo máa ń fèsì sí àwọn ímeèlì lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwúrí ló sì máa ń jẹ́ sí mi tí àwọn ènìyàn bá ń dá mi lóhùn wípé mo fi èsì sí ímeèlì àwọn, wọ́n sì máa ń dùpe lọ́wọ́ mi gidigidi.